Kódà, mo máa ń wọ fìlà o, bẹ́ẹ̀ ni, mo máa ń wọ fìlà, kì í ṣe fìlà nìkan. Ní pa àpá, mo máa ń wọ fìlà obìnrin. Tí mo bá ti wọ̀ tán, àwọ̀tẹ́lẹ̀ ni mo máa ń fi fìlà mi ṣe. N ó wá lo ìborí tí àwọn obìnrin Mùsùlùmí máa ń lò. Mo máa ń wọ fìlà nítorí pé Mùsùlùmí ni mí. N kò dẹ̀ le è ṣí irun mi sílẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ tí Ọlọ́run Obá wá pa nínú Àlùkuráni, pé a kò gbọdọ̀ máa ṣí orí wa àbí ihóhó wa lẹ̀. Fún ìdí èyí, mo máa ń wọ fìlà ní gbogbo ìgbà àfi tó bá jẹ́ pé ilé ni mo wà. Tí n bá wọ fìlà tán, àwọ̀tẹ́lẹ̀ ni mo máa ń fi ṣe é, n ó wá wọ èyí tí à ń pè ní hijáb ìborí, n ó wọ̀ sí i. Èyí gan-an ló máa ń jẹ́ kí, kí, kí ara mi yá gágá láti jáde. N kò le è jáde láìṣẹ pé mo bo ori mi pẹ̀lú fìlà o kere jù. Tí ó bá de jẹ́ ibi tó jìnnà, sí ilé ni mo fẹ́ lọ, kò le è jáde láìṣẹ́ pé mo lo fìlà àti ìbòrun àbí ìbòrí mi. Bẹ́ẹ̀ ni mo máa ń wọ fìlà. E ṣẹ̀un.

Àwọ̀ dúdú ni mo fẹ́ràn. Mo nífẹ̀ẹ́ àwọ̀ dúdú tọkàntọkàn. Àwọ̀ dúdú, ọmọ dúdú bíi kóró oṣin tó wá ń fojú dídán ṣe gbárin. Tójú rẹ̀ ń dán bí ẹni tó ń forí àbí àdípara. Irú àwọ̀ tí mo fẹ́ràn ni yẹ̀n. Àwọ̀ dúdú máa ń dá mi lọ́rùn. Àwọ̀ dúdú tó dàbí ewédú etí òdò tó ń dán gba à nínú òjò. Àwọ̀ dúdú a máa dán ni. Bó sì jẹ́ nínú ẹ̀run ni dídán ni yóò máa dán. Àgàgà nínú ọyẹ́, bóyẹ́ bá gbé gbogbo ọmọ funfun lọ, a fa aláwọ̀ dúdú lẹ̀. Kódà bóbá máa gbá é aláwọ̀ dúdú, níwọ̀n bàbá yìí ló máa ń gbé wọn. Níwọ̀n igbá tó bá dẹ̀ gbé wọn náà bó bá ti wẹ̀ tó fi òrì ábí àdí para, aràà yẹn yìí ò tún máa dan padà. Àwọ̀ dúdú ní àǹfààní tó pọ̀. Bí gbogbo ọmọ pùpá bá ń sá fún ifo, bí gbogbo ọmọ bùbá ń sá fún èéṣí tàbí tó ń sá fún ààrùn àwọ̀ ara kan àbí èkejì kì í ṣẹ́ aláwọ̀ dúdú. Ifo kẹ́ẹ̀ tó rọ́ aláwọ̀ dúdú tó ní ifo, ẹ̀ka ìgbà ó le. Kẹ́ẹ̀ tó rọ́ aláwọ̀ dúdú tó ní èéṣí, ẹ̀ka ìgbà ó le. Kẹ́ẹ̀ tó ri aláwọ̀ dúdú tó ní háà, ara yún mi léèní, n kò le è sùn torí ara yún lọla, ẹ̀ka ìgbà ó le. Ṣùgbọ́n aláwọ̀ pupa kò máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kì í ṣe pé àwọ̀ wọn ò dá o, àwọ̀ tí wọ́n náà dà, ṣùgbọ́n elédùà fúnwọ́n ní àǹfààní titi wọn. Ó dẹ̀ fún aláwọ̀ dúdú náà ní àǹfààní titi wọn. Àǹfààní aláwọ̀ dúdú yẹn lè ní ní ìfẹ́ lára rẹ̀ tó ṣe jẹ́ kí n nífẹ̀ẹ́ àwọ̀ dúdú. Aláwọ̀ dúdú jẹ́ àwọn ènìyàn tó jẹ́ pé kó dá, wọ́n kì í ní bóyá wọ́n fomi kan wẹ̀, omi wáa ń ṣe wọ́n bákan bákan. Kò wọ́pọ̀ láàrín wọn kó fomi wẹ̀ tán, kó ní pé ara wọ́n ń ṣe bákan sómi yẹn nítorí omi tí awọ́n fi wẹ̀. Mo lè máa kálọ́, kálọ́, kálọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àǹfààní aláwọ̀ dúdú. Àwọ̀ dúdú ni mo nífẹ̀ẹ́ ẹ́ṣeun púpọ̀

Aṣọ àkáyòrí jẹ́ aṣọ tí a máa ń wọ̀ tán, aṣọ àwọ̀ tán tó jẹ́ pé tí a bá wọ̀ tán yóò bó orí wa, yóò bó ẹsẹ̀ láti orí, yóò bó títí dé ẹsẹ̀. Ọrùn ọwọ́ àti ojú nìkan ni ó máa ń fi lẹ̀ tí ń bá gbọ́ oyín ye dáadáa tí òun kò sì ń gbọ́. Bẹ́ẹ̀ ni, nọ́ọ̀sì ni mí gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, máa ń wọ aṣọ àkáyòrí ṣùgbọ́n onígbà. Ìgbà tí mo máa ń wọ aṣọ àkáyòrí ni ìgbà tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ abẹ fún ẹni, iṣẹ́ tó jẹ́ pé a gbọdọ̀ ṣe ní agbègbè tí ó mọ́ gini-gini, agbègbè tí kò sí ìdọ̀tí bó tilẹ̀ wọ́n kó kíri mọ́, agbègbè tó jẹ́ pé tí a bá ṣe iṣẹ́ abẹ níbẹ̀, ẹni tí a bá ṣe iṣẹ́ abẹ níbẹ̀ fún kò ní kó àrùn míì lọlé láti inú ilé, inú yàrá tí a ti ń ṣe iṣẹ́ abẹ yìí tí à ń pè ní operating room. Tí a bá fẹ́ ṣe iṣẹ́ abẹ yìí, àkọ́kọ́ fọwọ́ wa yóò mọ́ gini-gini, gbogbo ara wa yóò gbọdọ̀ wà ní mímọ́, nǹkan náà ò gbọdọ̀ gùn, inú orí gbọdọ̀ wà ní kíkójọ, a ó wọ fìlà, a á wọ aṣọ àkáyòrí yìí. Tí a bá wá wọ̀ tán, a bó gbogbo ara wa. Nígbà yìí nìkan náà ni mo máa ń wọ aṣọ àkáyòrí ní òkè ṣe ẹ̀ṣẹ̀.

Mo fẹ́ràn, mo fẹ́ràn ìrìn òkè. Mo fẹ́ràn ìrìn òkè gan-an. Ṣùgbọ́n n kò tíì dán an wò. N kò tíì dán rírìn yẹn wò ju ẹẹkan lọ, àbí ẹẹmejì. Ẹ̀ẹ̀kan tí mo jẹ dán an wò ẹ̀ẹ̀kan tí mo dẹ dán an wò nígbà tí mo ṣì wà ní kékeré tí mo máa ń tẹ̀lé bàbá mi àti ìyá mi lọ sí oko nì mọ̀dán wò. Ìrìn òkè tí mo jẹ rìn, mo mọ̀ pé hiking ni ẹ̀ ń sọ. Ìrìn òkè tí mo ń rin ò jọ bẹ́ẹ̀ nítorí pé a máa pọ́n òkè tó jẹ́ pé a kò níi lé dá̀gún tán. A máa mú igi lọ́wọ́ fi gùn ún ni. Èyí ni mo ní àǹfààní láti gùn rẹ̀. Ṣùgbọ́n èmi fún ra a lára mi nígbà tí mo dàgbà. Nígbà tí mo dàgbà yìí, mo wá ní ìfẹ́ kí a rìn irú ìrìn òkè bẹ́ẹ̀ ṣùgbọ́n n kò tíì ní àǹfààní àti lọ sí ìrù ìrìn bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé mo máa fẹ́ràn rẹ, mo dẹ̀ fẹ́ràn rí ní kékeré. Ṣùgbọ́n n kò, n kò níí jẹ́ kó pọ̀ jù nítorí pé ó máa ń mú ara ro ni. Ṣùgbọ́n mo fẹ́ràn ìrìn òkè bẹ́ẹ̀.

Kí n tó lọ sùn ní ìgbà tí oorun bá ti ń kún mi dáadáa, àbí tí oorun ko bá ti kún mi, ṣùgbọ́n kí n tó sùn lálalẹ́, mo gbọdọ̀ kírun. Torí Mùsùlùmí ni mí kí n ka Quran. Ti bá ka al-Quran tán, n ó ṣe ìwọ̀nba nínú àwọn iṣẹ́ alẹ́ mi nítorí pé mo ní àfojúsùn tí mo máa ń sọ pé mo fẹ́ parí ní òòjọ́. Tí n bá dẹ̀ ti parí rẹ̀ kí alẹ́ tó lẹ́, n ó tẹ fọ́ọ̀nù mi ní ìwọ̀nba láti, láti fi jẹ́ kí ara mi kí ó wálé. Tí n bá ṣetán, n ó bọsí bàlùwẹ̀ lọ wẹ̀, n ó fọ ẹnu mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ní parọ́ kí ì se òjòojùmọ́. Tí mo bá fọ ẹnu mi tán, n ó gbọn bẹ́ẹ̀dì mi lẹ́ẹ̀kan si, n ó ṣàdúrà sọba tó dá mi, n ó gbàdúrà, n ó dẹ̀ ṣe kìni, n ó sùn. Àwọn nǹkan tí mo máa ń ṣe nìyẹn kí n tó lọ sùn ní ranpẹ. Ẹ ṣeun púpọ̀.

Agogo méje sí mẹ́jọ ni mo máa ń jẹun alẹ́. Lóòótọ́ kò dá nítorí pé àkókò yẹn ti pẹ́ jù. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí n tó ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe tán, kí n tó dáná débi pé mo máa wá oun tí mo máa jẹ. Àkókò àti lọ, mo ní láti jẹun ní agogo méje àbí ago mẹ́jọ. Ṣùgbọ́n ní ìgbà mí, gẹ́gẹ́ bó ti dà ká máa jẹun, mo máa jẹun mi ní aago mẹ́fà. Yíò tí bá ti jẹun tán, n ó rìn lọ díẹ̀, n ó rìn bọ̀ díẹ̀, n ó ṣe ohun tí n bá fẹ́ ṣe. Oúnjẹ náà á ti bọ́ sí ipò tó yẹ kó bọ́ sí kó tó dé bí ago mẹ́sàn-án tí mo máa bọ́ sí orí ibùsùn mi tí mo fi máa sùn. Ago mẹ́jọ tí mo bá jẹun ní ìgbà mí, n ó rí pé mo ṣe ohun tí mo lè se ní ìwọ̀nba kí oúnjẹ náà kí ó lè dà, kí ó dè lé bọ́ sí ibi tí ó yẹ kó bọ́ sí nítorí pé bí oní-bí ènìyàn bá jẹun tán tí ó bọ́ sí orí ibùsùn lesẹ̀kẹsẹ̀, ohun tí ó ń wa wọ́ sí ni ẹ́ń tí à ń pè ní àyà títa. Èyí tí ó jẹ́ pé acid tó ń bẹ nínú ikùn yóò wá sí òkè yóò ma wa máa ta ní àyà. Tí ó bá dé pẹ́ jù ohun tí ó léwu gidigan ni. Nítorí pé bí ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin, ọ̀sẹ̀ méjì sí mẹ́ta sẹ́yìn, ó bá mi fínra. Àyà ta mí ojú mi rí tó. Ṣùgbọ́n mo lọ sí ilé ìwòsàn, mo lọ gba òògùn tí Ọlọ́run jẹ́ kí bá mi lára mu. Nítorí náà mo ti wá gbọ́n sìń, mo ti ń tètè jẹun, mo ti ń ṣe eré dáadáa kí n tó bọ́ sí orí ìbùsùn mi lọ sùn. Ẹ ṣeun púpọ̀.

Ah! Wípé mo lọ ṣe àyẹ̀wò gbogbo ara mi pé mo dédé dìdí lọ rí dókítà ó ti ṣe díẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó ṣe bíi pé ó fẹ́ tẹ́ra ní ọ̀sẹ̀ méjì sí mẹ́ta sẹ́yìn lọ́jọ́ bí mo ti sọhùn. Mo lọ rí dókítà ní ìgbà tí aya ń ta mí, tó jẹ́ pé n kò lè jẹ nǹkan kan àfi kí àyà kò ta mí, kò lè mú mi, àfi kí inú mi gbóná, mo lọ rí dókítà. So-- nítorí ìdí èyí bí i ọ̀sẹ̀ méjì sí mẹ́ta, ni mo ti lọ rí dókítà kẹ́yìn. Oògùn tan dẹ́ fún mi, mo dúpẹ́ fún Ọlọ́run, ó ṣiṣẹ́ ní ìwọ̀nba tó le ṣe. Ọlúwa mi sì fi nǹkan mi fi bá mi ṣe sábàbí àkótún iṣẹ́ tí oògùn náà ṣe. Ẹ̀ṣehun púpọ̀.